Sọ fún wa nípa ìgbà tí ẹ̀rọ bàjẹ́ lójú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ẹ̀rọ máa ń bàjẹ́ losu. Ìgbà àkọ́kọ́ ni tí ẹ̀rọ bá ṣe àsiṣe jábọ́ lọ́wọ́ ènìyàn, o máa ń ba ẹ̀rọ jẹ. Ìgbà ekeeji ni ìgbà ti ero ba bo sínú omi, eleyi gan ma tun ba ero je.

Báwo ni àwọn aládùúgbò rẹ ṣe rí? Ní àdúgbò tí mò ń gbé, èmi o rí àwọn aládùúgbò titè mi gẹ́gẹ́ bí ènìyàn búburú. Wọ́n jẹ́ ènìyàn tó máa ń ṣe nǹkan bí ó ṣe yẹ kí wọ́n ṣe é, wọ́n dẹ̀ tun jẹ́ ènìyàn tí ó máa ń ṣe nǹkan bi oti yẹ kí ó lọ. Wọn kì í bá ẹni ènìyàn jà, wọn dẹ̀ ní ẹ̀mí ìfanimọ́ra tí àwọn olóyinbo ń pè ní welcoming spirit.

Ṣé o máa kọ ìròyìn níbi iṣẹ́ ìròyìn? Ẹ, mo máa kọ ìwé ṣùgbọ́n mi ò ní, mi ò ní fi sí ìròyìn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá, irú iṣẹ́ tí mò ń ṣe ó require láti máa keep àwọn record gbogbo ǹkan tó bá ń ṣe. So, mo máa n keep documentation, tí oloyinbo pè ní documentation, mo máa keep ẹ láti mọ ibi tí mò ti bẹ̀rẹ̀ iṣẹ́, ibi tí mò ṣiṣẹ́ dé àti ibi tí iṣẹ́ ń lọ.

Ṣé o gbàgbọ́ nínú gbàgbọ́ àtọwọ́dọ́wọ́, rara? Emi gẹ́gẹ́ bi ẹnikan mi o gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mo dẹ̀ tun gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Nítorí kirisitenití ti èmi ń ṣe, ẹ̀sìn rilijionu ti kìrìsìtẹ́nì tí èmi ń ṣe, àtọwọ́ àwọn òbí mi ni mo ti rí, tí mo dẹ̀ ń ṣe. Ṣo eleyi ló ń mú mi gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ṣùgbọ́n ìdílé mii tó jẹ́ pé àwọn òbí wọn ń bọ òrìṣà. Won a ni pe nígbà tóbi o se mo ki ọmọ maa bo òrìṣà. Èmi ò gbàgbọ́ nínú e nítorí gbogbo ènìyàn ló ní nǹkan tó fẹ́ràn, tó dẹ̀ ní nǹkan tó wù ú láti ṣe.

Kíni o máa ṣe bí o bá jí ní ilé mìíràn lọ́la? Bí mo bá jí ní ilé mìíràn lọ́la, inú mi á dùn torí ọ̀rọ̀ Nàìjíríà ti sú mi. Inú mi á dùn, ṣùgbọ́n a yà mí lẹ́nu nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà, a ní dì, ènìyàn ní dì láti ṣe plan fún gbogbo nǹkan tó bá fẹ́ se. So eléyìí tó bá jẹ́ miracle, ìyan a fi ope fún ọlọ́run, a dè tún ya ènìyàn lẹ́nu.

Kí ni o máa se ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Lójojumo lóòwúrọ̀ kọ̀ọ̀kan, mo máa ń gbàdúrà sọ lódìumare tó dá ayé àti ọ̀run. Lẹ́nu èyí, màá tún ṣe ìtọ́jú ara mi fo ẹnu wẹ̀. Màá de tun ṣe ìtọ́jú inú mi wáǹkan jẹ. Lẹ́nu ìgbà náà, mo lè wá bẹ̀rẹ̀ láti máa bá iṣẹ́ òjọ́ lọ.

Ṣàlá ń sọ fún wa nípa ibi tí o gbọ́ nípa rẹ̀ nkan tí o sì fẹ́ rí. Ọ̀pọ̀lọpọ̀ ibi ni mo ti gbọ́ nípa rẹ̀ tó ṣi ni àṣirí. Èyí akoko ni ibi ti àwọn oloyinbo pe ni the longest river on earth to je river Mississippi. A wu mi í kí n lọ rí ọmi yìí torí ó ti pẹ́ lọ̀polopọ̀ ta tí n gbọ́ nípa, sọ a ò ní kí n lọ bẹ̀rẹ̀ lọ rí i.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti lè ṣètò iṣẹ́ àtúnṣe, èyí tó ṣe pàtàkì nínú wọn ni láti mọ irú iṣẹ́ tó fẹ́ ṣe. Nítorí iṣẹ́ àkànṣe kì í ṣe àwọn iṣẹ́ tí èèyàn pọ̀ ń ṣe, ó jẹ́ iṣẹ́ tó ṣe pàtàkì tí èèyàn láti wá àkókò pàtàkì fún un láti ṣe é.

Sọ fún wa ètò Yorùbá lórí tẹlifísàn. Lára ètò Yorùbá tí mo rántí nígbà èwe mi ètò Yorùbá t'ọ́n máa ṣe lórí tẹlifíṣọ̀nù ìrírí aye. Wọ́n dẹ̀ tún ń ṣeé lórí rédíò. Ìrírí ayé yìí jẹ́ ibi tí àwọn olùtọkàn, àwọn olùtọ́kàn ètò ti máa ń sọ̀rọ̀. Wọ́n máa ń fi ìrírí ayé yé wa, nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ayé. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí ènìyàn ò tíì gbọ́ rí tó ń jẹ́ kàyéfì fún ènìyàn, ibẹ̀ l'ọ́n ti máa sọọ́ fún wa.